Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ dúdú. Mo fẹ́ràn ẹ̀ gan gan gidi. Kódà mo fẹ́ lè jẹ́ bí gbogbo aṣọ mi ló jẹ́ àwọ̀ dúdú tán. Tí bá ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àwọ̀ dúdú ni màá fi jẹ́kọ́ jẹ́. Aṣọ àwọ̀ dúdú, bàtà mi náà, bàtà aláwọ̀ dúdú ni. Kódà bàtà tí mo fi ń wọ̀lẹ́ tí mo kan fi ń rìn ládùúgbò aláwọ̀ dúdú ni. Eyín tí mo fi ń wó lọ àwọn òde tàbí àwọn, ibi tó bá ṣe pàtàkì Aláwọ̀ dúdú náà lòhun ná. Mo fẹ́ràn àwọ̀ dúdú gan. Àwọn ike, abọ́ tí mò ń lò nílé tí wọ́n jẹ́ ike, àwọ̀ dúdú ni gbogbo wọn. Kódà bírò tí mo fi ń kọ ìwé, gígé ìkọ̀wé mi, àwọ̀ dúdú ni mò ń sábà máa ń lò. Àwọn nǹkan níyì tí màá rà ná, màá rà fún inú ilé mi bí ẹ̀rọ ìwọ̀n, ìwọ̀n ara, bí èèyàn ṣe tóbi tó, àwọ̀ dúdú náà ni gbogbo wọn. Mo fẹ́ràn àwọ̀ dúdú gan gan. Kódà kání pé mo lè kun ilé mi ní àwọ̀ dúdú ni, ìbá ṣe bẹ́ẹ̀. Amọ́ ìyẹn ò ṣe é ṣe. Kó máa ma jọǹkan mí lójú àwọn èèyàn. Torí náà mo fẹ́ràn àwọ̀ dúdú gan nítorí pé kò sí tí ẹ lè wọ̀lé àwọ̀ dúdú, kò sí ibi tí ẹ lè wọ̀ lọ. Ó máa ń gbé ẹwà jáde. Tí èèyàn bá wọ àwọn suit òyìnbó yẹn tó wá jẹ́ dúdú, mo máa sábà wuyì gan ju àwọn àwọ̀ mìíràn lọ. Torí náà, gbogbo ohun tí màá ń rà tí bá ti ṣe é ṣe kí ó jẹ́ àwọ̀ dúdú, àwọ̀ dúdú ni màá fẹ́ mú. Fáànù àtẹ́gùn inú ilé mi dúdú náà ni. Mo fẹ́ràn dúdú gan ni. Òhun ní mo fẹ́ràn jù lọ ní gbogbo àwọn àwọ̀ tó wà láyé. Tí màá rí iye náà tàbí àwọn ẹranko mìíràn tí wọ́n jẹ́ dúdú, mò máa ń fẹ́ràn wọn ju àwọn tó bá aláwọ̀ mìíràn lọ. Nítorí pé ẹwà wọn máa ń dìde jáde wọ́n sì máa ń dán yàtọ̀ ju àwọn tó jẹ́ àwọ̀ mìíràn lọ.